Ìbéèrè sọ wípé kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé ọjọ́ ti rọ̀, tí ojú ti ń bora, tó ṣe wípé a nílò láti sinmi gbogbo iṣẹ́ tí a ti ṣe ní gbogbo ọjọ́ láti àárọ̀ títí di ọ̀sán, di ọwọ́ ìrọ̀lẹ́. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé mo gbọdọ̀ jókòó láti ronú ohun tí mo ṣe ní ọjọ́ náà, láti ro gbogbo bí mo ṣe rin ìrìnàjò mi ní ọjọ́ náà. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé mo gbọdọ̀ rò ó bí mo ṣe náwó ní gbogbo àárọ̀ títí di ọwọ́ àkókò náà. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé mo gbọdọ̀ ronú ayé mi wò bóyá ohun tí mo ṣe ní ọjọ́ náà bóyá ó kú jù wọ́n àbí kò kú jù wọ́n. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé mo gbọdọ̀ rò ó bóyá mo ti ṣẹ ènìyàn tàbí mo ti sọ ọ̀rọ̀ òdì sí ènìyàn tó ṣe wípé mo gbọdọ̀ wá ọ̀nà tí màá fi bẹ irú ẹni náà. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé mo gbọdọ̀ rò ó bóyá ènìyàn ṣẹ mí, kí èmi náà kí n fi ọkàn si, kí n fi iyè si, kí n fi iyè dénú, kí èmi náà dáríji irú ẹni náà. Nígbà tí mo bá ti ṣe gbogbo ìwọ̀n yìí, màá ṣe gbogbo ètò bí màá tún ṣe lọ fún iṣẹ́ òjọ́ mi ní ọjọ́ kejì. Àwọn abọ́ tó yẹ kí n fọ̀, màá fọ̀, màá dáná, à jẹun. Bá bá jẹun tán, oníkálùúkù, a pàdé ní yàrá ìjókòó tí a ti ń wo tẹlifíṣàn, èyí tí à ń pè ní ẹ̀rọ amóhùnmáwòrán. Gbogbo wa á jọ jókòó, á gbàdúrà, èmi àti ẹbí mi. Tá bá ti gbàdúrà tán, a lọ sí yàrá ibùsùn wa, a lọ túbẹ̀ṣẹ. Bá bá túbẹ̀ṣẹ tán, a fi ori wa lé ohun tí ó yẹ ká fi lé, ká sùn ní ori ibùsùn wa. Àṣálẹ́ jẹ́ àkókò tó ṣe wípé a ò gbọdọ̀ má ro gbogbo ohun tí a ti ṣe ní ọjọ́ náà, gbogbo ètò tó yẹ ká tò. Àkókò àṣálẹ́ náà ni àkókò tó ṣe wípé a gbọdọ̀ ro àwọn nǹkan tí a fẹ́ ṣe ní ọjọ́ kejì, ká fi iyè ṣe, ká fi gègé lé àwọn owó tí a fẹ́ ná ní ọjọ́ kejì. Bí a ṣe fẹ́ tètè jí odi ọwọ́ àṣálẹ́, bí a ṣe fẹ́ tètè múra iṣẹ́ òjọ́ wa ní ọjọ́ kejì, owó àṣálẹ́ náà láti máa múra rẹ̀ sílẹ̀. Nítorí ẹni tí ò bá tètè sun naa, a pẹ́ kó tó jí, a á dẹ̀ pẹ́ lọ ibi iṣẹ́ ọjọ́ kejì. Ẹ ṣe un púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ní ìwọ̀nba tí agbára mi ká. Ohun ọ̀ṣọ́ jẹ́ àwọn ohun tí a máa ń wọ̀ sí ara láti jẹ́ kí a ṣe wò ní àwùjọ tàbí tí a bá jáde. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tó ṣe wípé ó máa ń ṣe ara wa ní ore tí a bá jáde síta tàbí bóyá a lọ fún ayẹyẹ. Àwọn ohun ọ̀ṣọ́ tí ó wà, àwọn òun ní, àwọn ni bí ìyẹtí tàbí ohun tí à ń fi sí ọrùn ọwọ́, ẹ̀gbà ọwọ́, èyí tí à ń fi sí ọrùn, èyí tí à ń pè ní ilẹ̀kẹ̀. Ìmíràn wà tó ṣe wípé wúrà ni. Ìmíràn wà tó ṣe wípé fàdákà ni wón fi ṣe. Àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí jẹ́ àwọn ohun tí ó ṣe pàtàkì fún obìnrin láti lò tí a bá fẹ́ kí wón rí tiwa rò tí a bá lọ sí ìjáde tàbí, tàbí tabá lọ sí ayẹyẹ. Ọ̀pọ̀ nínú àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí ló wọ́n tó ju ara lọ. Èyí tí a fi wúrà ṣe, ó máa ń wọ́n ju èyí tí a fi ilẹ̀kẹ̀ ṣe. Èyí tí a fi fàdákà náà ṣe, ó máa ń wọ́n ju èyí tí a fi ilẹ̀kẹ̀ ṣe. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ra ti èyí tí a fi ilẹ̀kẹ̀ ṣe nítorí wípé owó rẹ̀ ò ga ju ara lọ lọ́pọ̀lọ́pọ̀. Àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí náà, àwọn kan wà tó ṣe wípé wọn ò feyè ṣe, tó ṣe wípé nítorí pé lára rẹ̀ wọ́n ju ara lọ ni àwọn mìíràn ò ṣe ń lò. Àwọn kan wà tó ṣe wípé torí wípé wọn ò tíe fẹ́ rárá, ẹ̀sìn wọn ò gba kí wọ́n lo ohun ọ̀ṣọ́ rárára ni wón ò ṣe ń lò. Àmọ́ ní títè mi o, ní iwòye tèmi, ó yẹ kí a jáde kí a fi ẹwà Ọlọ́run hàn. Tí a bá rí ọmọ ọba, ó yẹ ká máa rí dàǹsákí ọba ní ara ọmọ, irú ẹni bẹ́. Irú èmi tí mo bá jáde, mo fẹ́ fi dàǹsákí ọkọ tèmi náà hàn kí n lo ohun ọ̀ṣọ́ èyí tá jẹ́ kí wọ́n mọ̀ wípé a, obìnrin yìí o, ó ní ìtọ́jú lára. Irú àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí tí mo bá lò, a jẹ́ kí àwọn ènìyàn rí pé a, ní àwùjọ o, o gbegedé, o dá, o, o dùn ún wò lọ́mọ, o ṣe é wò lọ́mọ. Kì í ṣe wípé láìṣẹ́ pé mo lo ohun ọ̀ṣọ́ náà, mi ò, mi ò dùn ún wò o, ṣùgbọ́n ohun ọ̀ṣọ́ a máa mú ni dùn ún wò dáradára. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Oríṣìríṣì ọ̀nà la fi le gbà darí àwọn òṣìṣẹ́. Dídarí àwọn òṣìṣẹ́ ó gba ọgbọ́n ní torí tí ènìyàn ò bá darí àwọn òṣìṣẹ́, oníkálukú wọn a máa ṣe bí ó ṣe wù wọ́n ni. Tí ènìyàn bá fẹ́ darí òṣìṣẹ́, èyí ni wọ́n ń pè ní iṣẹ́ adarí. Tó ṣe wí pé a gbọdọ̀ kọ́ àwọn òṣìṣẹ́ wa bí wọ́n ṣe gbọdọ̀ ṣe àwọn iṣẹ́ wọn. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó ṣe wí pé a gbọdọ̀ fi fún àwọn kan ní ibi iṣẹ́. A gbọdọ̀ pín àwọn iṣẹ́ wọ̀nyí sí ìpele nípele. A gbọdọ̀ pín sí orí òjórí kó bá le rọ àwọn òṣìṣẹ́ lọ́rùn. Tí a bá darí àwọn òṣìṣẹ́, kì í ṣe wí pé ká fi wọ́n ṣi iṣẹ́, ká má yọjú sí wọn rárára. Tí a bá fi òṣìṣẹ́ sí ibi iṣẹ́, a gbọdọ̀ máa wò wọ́n lóòrèkóòrè láti lè mọ̀ wípé ohun tí wọ́n ń ṣe ó tọ̀nà sí ohun tí a fẹ́ kí wọ́n ṣe. Dídarí àwọn òṣìṣẹ́ yìí, ó tún gba wípé kí àwa náà fi ọmọlúàbí sí ohun tí àwa náà ń ṣe. Tí àwa bá ti fi ọmọlúàbí sí ohun tí à ń ṣe, ta fi ń darí àwọn táa ń ṣe tó ń ṣiṣẹ́ lábẹ́ wa. A jẹ́ kí àwọn náà kí wọ́n lè ní ìbẹ̀rù wa lọ́kàn. A jẹ́ kí àwọn náà kí wọ́n lè gbọ́rọ̀ sí wa lẹ́nu. Tí a bá darí àwọn òṣìṣẹ́, ká fún wọn ní ẹ̀tọ́ wọn ní àsìkò. Tí a bá ti fún àwọn òṣìṣẹ́ wa ní ẹ̀tọ́ wọn lásìkò, a jẹ́ kí àwọn náà kí wọ́n ka lè kí wọ́n lè fún wa ní iyì èyí tió tọ́ sí wa. Tí a bá ti fi iyì kún ọmọlúàbí wa, àbùṣé ti bùṣé. Ó máa ń dára, ó sì máa ń lẹ́tọ̀. Ka darí àwọn òṣìṣẹ́ wa pẹ̀lú ọmọlúàbí. Ka fi ọ̀wọ̀ tó tọ́, ka fi wọ̀ wọ́n, ká yé ṣe wọ́n bí ọmọdé. Ká yé dà wọ́n dìgbodìgbo. Àwọn ohun tó yẹ kí wọ́n bá ṣe tí wọ́n bá ti ṣe létọ̀lẹ́tọ̀, ó yẹ ká ṣe kíni. Ka fún wọn ní ẹ̀tọ́. Àwọn nǹkan tó lè jẹ́ kí a darí òṣìṣẹ́ wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni yen. Ta bá fẹ́ darí òṣìṣẹ́, ó yẹ ka awa náà ká máa ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Ká yé pẹ́ dé ibi iṣẹ́. Ká máa ṣe iṣẹ́ ti wa náà bí ó ṣe yẹ ká ṣe. Ká yé ṣe ìkówó jẹ. Ká yé ṣe ìkówó mì. Nítorí ohun tí a bá ti ṣe, òhun ni àwọn tó wà lẹ́yìn wa náà ni wọ́n a máa ṣe. Ni ìdí èyí, ó yẹ ká darí wọn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Ká dè fún wọn ní ọ̀wọ̀ tó tọ́ sí wọn. E se púpọ̀.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan nítorí wípé ó dára ó sì ṣe àǹfààní fún agbègbè wa láti lè máa ṣe àtúnlo nǹkan. Àtúnlo nǹkan jẹ́ ọ̀nà tó ṣe wípé a máa ń fi ṣe-- ta máa ń lò láti má tètè ba nǹkan jẹ tàbí má ti-- láti má tètè sọ nǹkan nù. Ọ̀nà tí a fi máa ń wò wípé tí ohun kan bá wúlò fún wa ní ọ̀nà kíni, ká tútù rò wípé ó máa wúlò fún wa ní ọ̀nà bíi méjì sí tàbí mẹ́ta. Fún àpẹẹrẹ, àwọn ike omi ta máa ń rà fún mímu, àwọn ike omi tó ṣe wípé wọ́n máa ń ṣe-- wọ́n máa ń dé dáradára tí a máa ń rà láti ibi tí wọ́n ti ń ṣe omi èyí tí ó ṣe é mu wá. Àwọn ike omi wọ̀nyí tí a bá lòó lẹ́ẹ̀kan, ó yẹ ká tún tún lò bí ì pé ká fi rọ bí òróró tàbí ká fi rọ bí epo, ká kó, ká fi ṣe àwọn ohun tí ó wúlò nínú ilé wa. Irú àwọn ike wọ̀nyí náà ó sì tun wúlò náà tí a bá ṣe àwọn, àwọn ohun ta máa ń mu bí zobo, a tún lè fi àwọn ike wọ̀nyí ká tún fi rọ́ ká tún kó sínú ẹ̀rọ tí ń mú omi tutù. Àwọn nǹkan míì wà tó ṣe wípé a tún lè tún lò. Èyí tó jẹ́ bí òróró. Tá bá lò òróró ní ilé ìdáná wa, kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ náà ta bá ti lòó tán, náà la ń dà sọnù. Ọ̀pọ̀ igba ní tá bá fi òróró dín ẹja lẹ́ẹ̀kiní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, a sì lè tú tún tún lòó lẹ́ẹ̀kẹrin sí ẹ̀ẹ́karún kó tó di wípé a da èyí tó ti ń dúdú nínú rẹ̀ sọ̀dànù. Ọ̀pọ̀ igba náà la tún máa ń tú àwọn aṣọ ta a ò lò mọ́ ta lè máa tún lò bí ká fínú ilẹ̀ ká lò ó gbo dáadáa kó tó di wípé a jù sọnù. Ọ̀pọ̀ igba náà ni àwọn oúnjẹ ajẹkú wà tó ṣe wípé a dà sí ẹ̀yìnkùlé wa kó lè jẹ́ kí àwọn iyẹ̀pẹ̀ tó wà ní ẹ̀yìnkùlé wa kó jí pépé kó ṣe bí i ohun tí à ń pè ní ají, eh, ohun àlùmọ́nì fún ilẹ̀ tó ṣe wípé ta bá tún padà gbin nǹkan síbẹ̀, a tún padà hu níbi ibẹ̀. Ọ̀pọ̀ igba náà ló ṣe wípé tí a bá kó ìgbẹ́ adìẹ tá ń sìn ta dà sínú oúnjẹ inú omi tí ẹja ń gbé, àwọn ẹja wọ̀nyí á wúlò fún wọn, wọ́n á fi sanra tí wọ́n bá jẹ ẹ́, wọ́n á fi tún tóbi sí dáadáa. Ohun tútùn lò kì í ṣe ẹṣe o. Ó fi túbọ̀ ń ṣe àǹfààní fún ara wa ni àti àwùjọ wa. E sé púpọ̀.

Ibo ni o fẹ́ràn lọ jù? Ibi tí èmi fẹ́ràn lọ jù ni ilé ìjọsìn. Nítorí wípé tí mo bá lọ sí ilé ìjọsìn, ó máa ń fún mi lórí ọ̀fẹ́ láti lè bá Ọlọ́run mi sọ̀rọ̀. Ó máa ń fún mi lórí ọ̀fẹ́ láti lè sọ gbogbo ohun tó ń dùn mí lọ́kàn. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣey wípé ohun tó ń ṣe mí mi ò lè sọ fún ẹnikẹ́ni. Tó ṣe wípé Ọlọ́run nìkan ni mo lè bá a sọ́. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí a ò bá ní àkókò ìjọsìn gan ní ilé ìjọsìn tí mà á lọ, tí mà á lọ sùn sílẹ̀ ibẹ̀, tí mà á lọ gbàdúrà sí ẹlẹ́dàá mi, tí mà á lọ sọ gbogbo ohun tó ń ṣe mí fún, ilé ìjọsìn ni mo fẹ́ràn láti máa lọ jù. Nítorí wípé nínú Olúwa ni ẹ̀kúnrẹ́rẹ́ iye wà. Ni ọ̀dọ̀ Olúwa náà ni ènìyàn ti lè rí ìgbàlà, tí ènìyàn ti lè rí ojútùú sí ọ̀rọ̀ ayé rẹ̀. Ilé ìjọsìn jẹ́ ibi tó ṣe wípé tí mo bá lọ, tí mo bá fi máa padà wá lé, bí mo bá bá inú tó bàjẹ́ lọ, mà á bá inú dídùn padà wá lé. Nítorí wípé Ọlọ́run fúnra rẹ̀ àti mí sí mi láti sọ̀rọ̀ ìtùnú sí ọkàn mi, àti bá mi wá ojútùú sí ohun tó ń ṣe mí. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tó bá ní ohun tó ń ṣe mí, tí mo bá wò pé ó yẹ kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi láti lọ sọ ọ́, tí mo bá sọ fún ọ̀rẹ́ mi ko, tó bá máa fi di ọjọ́ kejì àbí ọjọ́ kẹta bawa inú mi tí ẹ̀ pa dàdùn, a tún máa wá rò ó nínú ọkàn rẹ̀ wípé kí ló ń dùn nínú ẹrú obìnrin yìí? Ṣùgbọ́n tó bá ṣe ilé ìjọsìn ni mo lọ tí mo lọ bá Ọlọ́run mi sọ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi, gbogbo rẹ̀ ló máa lójú tò ó. Ọlọ́run ò dẹ̀ ní fi oore tó ṣe sì rẹ̀ gún fún mi. Ìdí èyí ni mo fi máa ń lọ sí ilé ìjọsìn. Tó bá sì ṣe ọjọ́ ìsinmi, àkókò tí mo lọ ilé ìjọsìn, mà á rí oore ọ̀fẹ́ láti jó níwájú Olúwa. Mà á rí oore ọ̀fẹ́ láti fò sókè, láti yọ̀ níwájú Olúwa, láti kọrin sí i, láti níyìí pẹ̀lú gbogbo ohun tí mo bá ní. Ilé ìjọsìn ni mo fẹ́ràn láti máa lọ jù, nítorí wípé ibẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ iye gbé wà. Èmi fẹ́ràn Olúwa, mo dẹ̀ sì fẹ́ láti máa sìn àti máa lọ ilé ìjọsìn kí rúnú lóju. Ohun tí mo fẹ́ràn jù ni àti lọ bẹ̀ kìí fún mi ní, kì í kọ mí lómi inú rárá. Mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn, nítorí ibẹ̀ ni mo ti lè sọ gbogbo ohun tó ń dùn mí lọ́kàn sí Ọlọ́run. Ese púpọ̀?

Ìbéèrè sọ wípé, "Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ?" Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbé oúnjẹ mi dání lọ sí ibi iṣẹ́ ti o ṣe wípé mo lè máa ráyè jẹun kí n tó kúrò ní ilé. Ọ̀pọ̀ ìgbà dẹ ni ó ṣe wípé oúnjẹ náà gan kìí wù mí jẹ kí n tó kúrò ní ilé. Fún ìdí èyí, mo máa ń gbé oúnjẹ mi dání sí ibi iṣẹ́ ni. Tó bá dẹ̀ ṣe wípé mo gbé ọkọ̀ dání lọ sí ibi iṣẹ́, màá kúkú fi iyè si wípé kí n fi oúnjẹ mi lẹ̀ sí inú ọkọ̀. Tí àkókò tí oúnjẹ bá wù mí jẹ bá tó, màá lọ sí inú ọkọ̀, màá jókòó, màá farabalẹ̀ jẹ oúnjẹ mi. Kídẹ̀ ni ìdí tí mo ṣe máa ń fẹ́ jẹun ní inú ọkọ̀. Èmi ò kí ń fẹ́ kí wọ́n kan dédé máa rí oúnjẹ mi tàbí kí wọ́n má kí wọ́n kan máa dédé wò wípé, "Àh iru oúnjẹ wo lóbìnrin yìí tún gbe wa Bí oúnjẹ bá dára jù, àwọn ènìyàn á sọ̀rọ̀, wọ́n á rí sọ. Bí oúnjẹ rẹ ò bá sì dára náà, bóyá ó kù díẹ̀ ká tó fún ẹran tí o fi sí inú oúnjẹ, àwọn ènìyàn náà á tún rí sọ. Ìdí nìyí tí mo ṣe máa ń fẹ́ gbé ayé ìkọ̀kọ̀ mi jẹ́jẹ́jẹ́ tí màá ya lọ jẹ oúnjẹ mi nínú ọkọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí mo bá gbé oúnjẹ gan dání lọ sí ibi iṣẹ́, Ọlọ́run má jẹ̀ ka, kó lọ̀ún gbà wá lọ́wọ́ àwọn tí ń ṣọ́ni tí a ò ṣọ tó ṣe wípé wọ́n lè ṣe oúnjẹ kan tó fi májèlé sínú ẹ. Ọ̀pọ̀ ìgbà láti rí àwọn ènìyàn tó ṣe wípé wọ́n gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́, ibi iṣẹ́ ni wọ́n ti gbé oúnjẹ tó ti fi ògùn sí oúnjẹ fún wọn kí wọ́n tó jẹ. Oúnjẹ tó ṣe wípé àwọn fún rara wọn ni wọ́n gbé lọ ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi máa ń ṣọ́rà mí tó ṣe wípé tí mo bá gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ tàbí mo gbé oúnjẹ jáde kúrò ní ilé, màá ya á fi í lẹ̀ sínú ọkọ̀ tó ṣe wípé tí àkókò bá tó láti jẹ oúnjẹ mi, màá lọ sí inú ọkọ̀, màá gbé oúnjẹ mi, màá gbé omi, màá san síbí mi, màá fi ìfọ̀kànbalẹ̀ jẹ oúnjẹ mi. Kò ní sí pé mò ń bá ẹnikẹ́ni rojọ́ nígbà tí mo bá ń jẹ oúnjẹ mi. Èyí máa ń fi mí lọ́kànbalẹ̀ dáradára. Láti jẹ oúnjẹ nínú ọkọ̀ kò ń ṣe ohun tó gbà mí lákòókò. Ní ìwọ̀n ìgbà tó bá ṣe wípé, kì ń ṣe wípé mò ń wa ọkọ̀ tí mo dẹ̀ tún jẹun. Nítorí pé ò fi ògbá, ò fi ògbá ẹnikẹ́ni láyè láti máa jẹun ki o sì máa wa ọkọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tó bá ṣe wípé ebi ń pa mí tí mo dẹ̀ wà ní ìdí ọkọ̀, màá ya á wá bi gbe, màá ya á wá bíi dá ọkọ̀ dúró sí tí màá jẹun kí n tó tún máa rin ìrìnàjò mi. Ẹ ṣe púpọ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ kan péré tí mo ní ni nínú Kristi Jesu, òun nìkan ni mo mọ̀ tí mo dẹ̀ rí àwọn iṣẹ́ tó ń ṣe nínú ayé mi. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ó jẹ́ àwọn ìgbàgbọ́ tó ṣe wí pé ẹni báyìí gbà, a o ri wí pé ó ṣiṣẹ́, ó tú gbé fún ènìyàn mi. Àwọn nǹkan kan wà tó ṣe wí pé bóyá babaláwo ni irú ẹni náà tó wò pé à, ògùn tó ń ṣe yó, oníṣègùn tó ń ṣe yó, àgbà tí ń dé fún òun ò jẹ́ kó tú gbé fún ọmọ, ọmọ náà tú gbé fún ọmọ-ọmọ, títí bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. Ṣùgbọ́n ìgbàgbọ́ nínú Jesu Kristi, ìgbàgbọ́ tó ṣe wí pé a rí ká pé ó ṣẹlẹ̀, a dẹ̀ rí gbà, a rí ẹ gbogbo àwọn nǹkan tó ṣe wí pé ó ti ṣe ohun mèremère tó ti ṣe, tó dẹ̀ ṣe wí pé tó bá sọ pé à Olúwa báyìí ni mo fẹ́ o, ó máa ń ṣe àwọn nǹkan tí mo mọ̀ wí pé ó jẹ́ ìgbàgbọ́ tó jinlẹ̀ nìwọ̀nyẹn. Èmi ò gba ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí mi ò mọ bí tó ti ṣẹ̀ wá. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé "báwo ni o ṣe má n mú àwọn èrò tuntun wá?" Àwọn èrò tuntun a máa ṣẹlẹ̀ ní ìgbà ti a bá rí àwọn ìrírí míràn ni ojoojúmọ́ bóyá a ti ẹ̀ tún n kọjá lọ àbí a lọ síbi iṣẹ́ a tún déédé rí wípé nǹkan kan ṣẹlẹ̀ tí à ń wóó wípé a irú kíni yí mo dẹ̀ le ṣe nǹkan báyìí nínú nǹkan báyìí o, a torí nǹkan sè kan lọlọ́run ọba, ọ̀pọ̀ ìgbà ni à ń wòó pé á. Ṣùgbọ́n nípa oun tí ó ṣẹlẹ̀ yẹn, èrò ìmíràn, èrò tuntun ìmíràn á tún wá sí ọkàn wa. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé mo lè jòkó kí n wòó pé á báwo ni mo ṣe fẹ́ rin ìrìn mi ọ̀la o, màá tún wá wòó pé á jẹ́ kí n wá ṣe àkọsílẹ̀ ìrìn mi. Ibi tí mo tí n ṣe àkọsílẹ̀ ìrìn tí mo fẹ́ rìn tàbí ibi tí mo fẹ́ lọ, tàbí gbogbo àwọn ibi tí mo fẹ́ dé, àbí ibi tí mo fẹ́ náwó dé, tàbí bí mo ṣe dẹ́ rí owó, níbi tí mo ti ń ṣe àkọsílẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni èrò tuntun míràn á tún wá sí ọkàn mi, bí mo ṣe fẹ́, bóyá ibi tí mo ti n ròó wípé á owó tí mo ní ẹgbẹ̀rún mẹ́ta ni. Kí n se ọbẹ̀ ẹ̀gúsí, a báwo ni mo ṣe fẹ́ ṣe o, kí n tó reja kí n tó rẹ̀gúsí, kí n to rata, kí n tó repo, a bóo ni mo ṣe fẹ́ seé yí o, níbi tí mo tí n ro èrò wọ̀nyí, máà tún déédé rí pé èrò tuntun míràn tún wá sí mi lọ́kàn wípé a, "tí mo bá se ọbẹ̀ ata lásán ńkọ́?" tí mo fi pọ̀nmọ́ si àti ẹja gbígbẹ. Owó ẹgbẹ̀rún mẹ́ta tó wà lọ́wọ́ mi á tó o, a tún sẹ́ku ṣéǹgì bóyá bíi ọgọ́rùn-ún náírà tó ṣe wípé máà tún lè mú dání tí màá tùn fi sápò wípé a, mo ní owó kan dání. Àwọn èrò tuntun oló máa ń wá sí ni lọ́kàn nípa ìdánìkan kó tàbí nípa ìjíròrò pẹ̀lú ọrẹ ẹni tàbí ọkọ ẹni. Àwọn èrò tuntun a máa wa sini lọ́kàn nípa bí a bá ṣe n gbé ìgbé ayé wa lojoojumọ. Ẹse púpọ̀.

Kí ni ó máa ń mú o rẹ́rìn-ín? Àwọn ohun tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀ o. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ tó lè mú mi rẹ́rìn-ín dáradára, kó mú mi rẹ́rìn-ín dé ìsàlẹ̀ inú, dé ìsàlẹ̀ ikùn, òun ni owó. Owó ni ohun àkọ́kọ́ tí mo mọ̀ wípé ó lè mú mi rẹ́rìn-ín dé ìsàlẹ̀ ikùn, tó lè mú inú mi dùn, tó lè máa ara mí yá gágá. Lẹ́yìn owó, owó tún ni àwọn ọ̀nà tí mo dẹ̀ mọ̀ wípé ó lè mú mi ní owó ni mo máa ń tọ̀ lójoojúmọ́ tí mo máa ń wà lórí afẹ́fẹ́ lójoojúmọ́. Olè, òun ni mo mọ̀ tó bọ́mọ jẹ́. Tí mi ò bá ti ṣe olè, tí mi ò lọ́ni lọ́wọ́ gbà, tí mi ò lu jìbìtì tó ṣe wípé ọ̀nà tí màá fi rí tajé ṣe, tí màá fi rí tajé jẹun ni mò ń wà. Owó nìkan ló, ló lè mú mi rẹ́rìn-ín dáradára, kó mú inú mi dùn dáradára, kó lè mú mi rẹ́rìn-ín dé ìsàlẹ̀ inú. Lẹ́yìn owó, owó náà ni. Tí mo bá ti rí owó, màá bú sẹ́rin, inú mi á dùn. Tí owó bá ti wọ inú báǹkì mi, inú mi á dùn, màá rẹ́rìn-ín. Owó nìkan ni mo mọ̀ tó lè mú mi rẹ́rìn-ín dáradára. Nítorí wípé nílé ayé yìí o, ojú mi ti rí sége mẹ́wàá tó ṣe wípé ìyà owó ti jẹ mí gidigidi. Ṣùgbọ́n mo dúpẹ́ nítorí pé Ọlọ́run ń mú mi lọ sí ibi gíga tí mo mọ̀ wípé mo sì máa ra jẹ́ jẹun, mo máa rí ọlá, máa rí ọlá lo, màá rí ìbùkún rẹpẹtẹ. Lẹ́yìn tí ń bá tún sọ wípé owó ló ń mú mi rẹ́rìn-ín, àwọn eré orí ìtàgé kọ̀ọ̀kan náà ó wà tó máa ń mú mi rẹ́rìn-ín. Tó ṣe wípé tí mo bá fẹ́ rẹ́rìn-ín, màá ṣí wọn, màá wò ó ní orí fóònù mi, tàbí kí n wò ó ní orí ẹ̀rọ amóhùnmáwòrán, tàbí kí n gbọ́ wọn ní orí ẹ̀rọ èyí tó ń sọ̀rọ̀ màá gbèsè. Ṣùgbọ́n o, owó ni kókó o. Owó ni gbongbo ìyìnrere. Owó ni kẹ̀kẹ́ ìyìnrere bí mo ṣe máa ń sọ. Ẹ ṣe púpọ̀.